Mi kò kí ń gbà láti jẹ́ kí fóònù mi gbóná rárá, ṣùgbọ́n ó ní àwọn ǹkan tí mo bá ṣe lọ́wọ́ tó bá jẹ́ pé kíní yen, ó le tí mò ń lo ìntanẹ́ẹ̀tì lọ́wọ́, fóònù mi máa gbóná. Mi ò dènní ní àǹfààní láti dá dúró bẹ́ẹ̀ yẹn. So but ní kété tí mo bá ti parí ǹkan tí mo ń ṣe, màá fi fóònù mi sílẹ̀ láti sinmi títí tí ó fi tutù igba mi wa. Ìgbà mìí wà tó jẹ́ pé màá ní láti fi sínú ẹ̀rọ amóhuntutù bí i firíìgì àbí AC láti jẹ́ kó tó tè tutù tàbí kí n change ibi tí mo wà. Bo bá jẹ́ pé ibi tí mo wà bóyá inù ọ̀ràn àbí ibi tí ooru mú níbẹ̀, fóònù mi, ó máa ń jẹ́ kí fóònù gbóná. Èlé yìí kò ṣe àǹfààní rárá fún fóònù mi. So láti jẹ́ kí fóònù mi pẹ́ dáadáa, so màá ní láti jẹ́ kó máa wà ní tútù ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Ní ìgbà mìíràn náà tí wẹ́dà bá gbóná, ó máa ń fa kí fóònù náà gbóná bí ojú ọjọ́ bá ṣe rí. So ó máa ń fa kí fóònù gbóná. Èléyìí sì máa ń ṣe àkóbá púpọ̀ fún fóònù, pàápàá jùlọ bátìrì fóònù ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà mìíràn.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ní ìgbà tí mo wà ní school ní gbogbo ìgbà láti Ìbàdàn lọ sí Minna. Ni gbogbo ìgbà tí mo bá ń lọ ilé ìwé, mo máa ń lọ, mo máa ń lo ọkọ̀ ojú irin. Eléyìí jẹ́ nígbà náà ọkọ̀ ojú irin tí orílè-èdè mi ń lò. Ó jẹ́ èyí tí kò yàrá dáadáa. Ó máa ń gbà wá ní tí a bá lo mọ́tò ìrìn-àjò náà, ó máa ń gbà wá ní wákàtí méjìlá. Ṣùgbọ́n tí a bá lo ọkọ̀ ojú irin, a máa ń lo ní wákàtí ogún wákàtí àbí wákàtí méjìdínlógún. Eléyìí ó wà discouraging gan. Tori pé kò, kò mọ́ ń fún wa ní ànfàní, kò kí ń fún wa ní ànfàní láti dé ibi tí a ń lọ ní ojú ẹsẹ̀. Kò fẹ́ ẹ sí ibi tí mo ti dè rí, tí mi oo ti jókòó sí rí ní inú train torí tí a bá ti ta tíkẹ̀ẹ̀tì tán, tí wọ́n bá ti ta tíkẹ̀ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ tó ti pọ̀ jù. Eléyìí kò kí ń fún wa ní ànfàní láti rí ààyè nínú ọkọ̀ ojú irin náà. So a máa ní láti dúró sí ibi tí a bá ti rí ààyè sí ni, aà kí ń jókòó. So eléyìí ó kún àwọn ìdí tí mi ò fi fẹ́ wọ ọkọ̀ ojú irin mọ́ torí kò sí ètò dáadáa fún un. Ṣùgbọ́n ní ìpìlẹ̀ mo máa ń lọ. Àyàfi tí ó bá jẹ́ pé first class ni ẹ́. Tí a bá wọ first class, ìyẹn a máa rí ààyè jókòó tí gbogbo ǹkan sì rọrùn dáadáa. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí ń sí ààyè ní first class torí ó ti máa kún láti Èkó àti Èkó ni ó ti máa kún ni wọ́n ti máa já gbogbo tíkẹ̀ẹ̀tì fún first class tán. So Ìbàdàn economy la máa wọ̀. A sì máa wọ economy yẹn torí pé síìtì náà ò ti tan níbẹ̀. So a máa ní láti máa dúró gbogbogbò káàkiri ní ọ̀nà railway ni.

Batiri fóònù mi máa ń pẹ́ nígbà tí mo kókó ra fóònù náà. Ó máa ń ṣe, ó ṣeṣe kí ó lo ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta láì kú rara. Ṣùgbọ́n nígbà tí ó di pé fóònù mi pẹ́, tó pẹ́ tí mo ṣe ń lò pẹ́ sí, ó di pé bátírì yẹn ó weak. Dẹ bí pé kò ki ń lo wákàtí mẹ́fà mọ́ àbí kò ki n lo ju wákàtí mẹ́rin lọ. Àti wípé ó máa ń dá lé lórí ǹkan tí mo bá ń ṣe lọ́wọ́, ní àsìkò tí mo bá ń ṣe lọ́wọ́ ló máa sọ bí bátírì mi ṣe máa pẹ́ sí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá tan data, bátírì mi máa ń tètè tán. Ṣùgbọ́n tí mi ò bá tan data tó jẹ pé mo kàn ń wo àwọn ǹkan tó wà lórí fóònù bíi kí n máa wo àwòrán, kí n máa ya fọ́tò, ìyẹn bátírì mi máa ń pẹ́ tó máa lò bí ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́rin. Ṣùgbọ́n tí mo bá wo-- tí mo bá ṣẹ́lẹ́ tó jẹ pé data ni mo tan tí mò ń lo Íńtánẹ́ẹ̀tì, bí tí mo ṣe ń lo sílẹ́ǹcio yì, tí mo bá yin ṣíṣe yìí, bátírì mi ó máa ń yara tán torí pé data wà ní títàn tí mo ṣi ń lo àwọn ohun gbóuńgbòuń. Àti wípé àwọn ǹkan tó tun máa ń jẹ́ kí data tí bátírì mi tètè tán ni wípé tí mo bá ń ya fọ́tò láyà jù àbí tí mo bá ń ṣe fídíò, ó máa ń jẹ́ kí bátírì mi, ó máa ń jẹ́ kó tètè tán, kó jẹ́ kó tètè tán. Iru fóònù tí mo ń lo Infinix nì, Infinix Note 8i. Mo ti ra fóònù náà ní ọdún 2021, so mo sì ti ń lò ó láti ìgbà náà. Mo ti change bátírì rẹ̀ ní ẹẹkan péré nígbà tí alákọ̀ọ́kọ́ tó bá wá, tó bàjẹ́. No, mo ti change bátírì ní ẹmeẹ́ta, ẹ́meẹ́ta. So alákọ̀ọ́kọ́ bàjẹ́, èkejì náà bàjẹ́, ẹ̀kẹta tí mò ń lo yìí náà, òun náà ti ń kú lọ. Kò ju bí wákàtí mẹ́wàá sí wákàtí méje mẹ́jọ lọ mọ́ tó ń lò.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí láti lọ rí àwọn ẹbí mi ní tòsí àti lọ kí wọn àti láti fọ àwọn aṣọ mi láti se oúnjẹ tí màá lò fún odidi ọ̀sẹ̀ kan torí mi ò tí ì ní ìyàwó èmi nìkan mo sì ń dàgbé. So màá ṣe gbogbo oúnjẹ tí màá lò fún odidi ọ̀sẹ̀ yẹn. Tí màá ṣíṣe oúnjẹ tán, màá lọ kí àwọn ará ilé mi. Màá lọ kí àwọn ará, màá lọ kí àwọn ẹbí mi tó súnmọ́ tòsí. Tí mo bá sì ti darí gbẹ́ẹ́rẹ́, màá tún lọ sí ilé iké oún, màá ka ewé mi tó bá di àṣálẹ́ kó tó di pé mo sán. Tó bá sì di tí mo bá ti parí gbogbo ilé kan kó tó di pé ó lẹ́ṣù, màá jáde, màá lọ wo nǹkan tó ń lọ ní ìlú.

Bẹ́ẹ̀ni mò ní gílàsì àwò òórùn, eléyìí tí mò ń lò fún ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Mò ń lò ó nígbàtí mò bá wà níbí iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe ó jẹ́ iṣẹ́ tí mò máa ń wo ojú kọ̀mpútà ní gbogbo ìgbà, so mà ní láti fi gílàsì mi sójú. Then nígbàtí mò bá tún wà ní ilé kéwú, mò jẹ́ ẹnìkan tó ní àrùn ojú tí kò kàn rí ǹkan tó bá wà ní jìnà, so mo máa ń lò láti fi wo ọ̀okan láti fi wo ǹkan tí wọ́n bá kọ sí ojú bọ́ọ̀dù. Then mò máa ń lò náà nígbàtí òórùn bá mú jìnjin, nígbàtí òórùn bá mú gidi gan, eléyìí yóò jẹ́ kí òórùn, yóò kọ́ òórùn láti máa wọ inú ojú mi. So mò máa ń lò gílàsì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Gílàsì mi ó jẹ́ èyí tí wọ́n fún mi láti ilé ìwòsàn, so mò ṣì ní láti máa pàrọ̀ rẹ̀ ní gbogbo ọdún méjì méjì sí ráwọ̀n. Ṣùgbọ́n ìgbà mìn wà tó jẹ́ pé yóò bàjẹ́ tí mò ní dẹ́ kó tó ọdún méjì tí màá fi lọ pàrọ̀ rẹ̀. Bí èyen ṣe jẹ́ nìyen tìtì rẹ̀.

Àwọn ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ mi pọ̀ gidi gan. Alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ èyí tó máa ń bá eeyan ninu je ju, òun ni wípé wọ́n gbà wá ṣiṣẹ́, a mo ye wa, wọ́n dè mo ye kọ̀npútà tí a ní dì torí gbogbo iṣẹ́ tí a máa ń ṣe, a máa ń ṣe lórí kọ̀npútà. So àkọ́kọ́, a dé ibi iṣẹ́ yàtọ̀ sí kọ̀npútà tí wọ́n máa tuń pèsè sílẹ̀, àwọn èròjà tí a máa ń lò torí customer nimi a máa ní dì, a máa ní lò headset sorí a máa ní lò mouse láti fi control kọ̀npútà, a dè máa ní dì kọ̀npútà fún ara rẹ̀. So ní gbogbo ìgbà tí a bá ti dé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti dé sí ibi iṣẹ́, kínìyí àwọn kínìyí ò tó, wọn ki ń tó. So a máa ní láti máa dààmú láti máa wá fún rara wa. La máa ma lọ sa wọ́n káàkiri. Eléyi ko yẹ kò rí bẹ́ẹ̀ rárárará. So ó jẹ́ ìpèníjà tí ó tó ní agbára gan tí mò ń dojúkọ níbi iṣẹ́ mi. Eléyìí dẹ̀ ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ bẹ́yẹn. Yàtọ̀ sí eléyìí, ìdojúkọ mìí tí mo máa ń dojúkọ níbi iṣẹ́ mi, òun ni tí kò bá sí tí a ba ti ń ṣiṣẹ́ lọ lẹ́yìn ìgbà tí a bá rí kọ̀npútà tán tí a ti ń ṣiṣẹ́ lọ. Kọ̀npútà ó máa ń gbé not responding wá. Not re-- ó si ti ní iye wákàtí tó yẹ ka ṣe. Tó bá ti gbé kí ni not responding yìí wá, ó mean pé iṣẹ́ ti dúró nìyẹn, woń ó yọ kúrò nínú àsìkò wa. Kò bá jẹ́ wákàtí kan, so ó túmọ̀ sí pé wákàtí kan ti yọ kúrò nínú iṣẹ́ wa nìyẹn. Ìpè díjà mìí tí ó tún wà ní kọ́ àwọn oníbàárà tí wọ́n bá pè wọlé. Tí oníbàárà bá pè wọlé, ẹ̀ wọ́n gba mí wà tó jẹ́ pé wọ́n máa ń bínú, wọ́n máa ń bínú, wọ́n máa máa ṣẹ́ èpè. Eléyìí kò sì bójú mu rárárará. A ti ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ nínú tó wà níbẹ̀. Kékéérè bẹ́ẹ̀ nìí tí mo sọ yẹn.

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ ni coke. Mo fẹ́ràn kí n máa mu coke gan-an especially bí, especially bí Coca Cola, kí n máa mu Coca Cola, mo fẹ́ràn rẹ̀. Lẹ́yìn eléyìí mo fẹ́ràn kí n máa mu yoghurt. Lẹ́yìn yoghurt, omi, kò sí ǹkan mi tí mo máa ń mu jù bẹ́ẹ̀ yẹn lọ. Mo ma n mu, mo fẹ́ràn kí n ma mú coke gan, to jẹ pé mo máa n mu coke lojoojumọ dé bí pé àwọn onímọ̀ ilèrá ti sọ fún mi pé kí n fi sílẹ̀ ṣùgbọ́n eléyìí ó dàbí ìgbà pé mo ti wà addicted mọ́, mo máa ń ṣe é ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Níbi iṣẹ́ mi, mo ní ọjọ́ méjì méjì ní oṣù kọ̀ọ̀kan. Yàtọ̀ sí ọjọ́ méjì méjì lọ́sẹ̀, mo tún ní ọjọ́ méjì méjì ní oṣù kọ̀ọ̀kan. So tí má ti lẹ́yìn lẹ́yìn eléyìí, máa lẹ́yìn tí má ti ní, so ní oṣù kọ̀ọ̀kan mó lè kó jọ kó fi pé ọdún kan. So kí n má ti kó jọ kó pé kó pé bí ọ̀pọ̀lọpọ̀ so that má fi lọ ní má lè lọ nígbàkúgbà tí ó bá wù mí.

Wọ́n ní pé irú etígbọ̀ wò ni mò máa ń lò. Èmi ò kí ń lo etígbọ̀ kankan. Mo máa-- torí nígbà tí mo wà ní-- tí mo bá wà níbi iṣẹ́, mo máa ń lo àwọn etígbọ̀, èyí tó wà fún wa níbi iṣẹ́ tí a máa ń kíbọ̀ tí ní ńlá, a máa ń gbébọ orí. Torí customer care service ni mò ń ṣe. So mò máa ń dá wọn ran. Customer mi ló. So mò máa ń gbé èyí tí wọ́n fún wa lọ́fíísì, màá gbe sórí. Mò ún dẹ̀ máa ń gbé sórí fún ó kéré jù wákàtí mẹ́jọ lọ́júmọ́. So kò tó bá ojúmọ́ máa fún mi láti tún gbé ìmí sí orí. So ó ti máa pọ̀jù fún mi. Mi ò kí ń lo ìbọ̀tí kankan. Etí mi bó ṣe wà náà ni mò máa ń lò. Lẹ́ àyàfi tí mo bá wà níbi iṣẹ́, màá gbé èyí tí wọ́n máa fún-- wọ́n pèsè fún wa níbi iṣẹ́, màá gbe sórí. Óun ni màá sì ń lo títí. Lẹ́yìn èyí, mi ò kí ń lo ìbọ̀tí kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ni ìgbà kú ìgbà tí mo bá ṣe-- ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń ṣe iṣẹ́ mi ní gẹ́gẹ́ bí ó ṣe bá mu ní ì bá mu pẹ̀lú ibi iṣẹ́ tí mo wà. Mo máa ń ṣe wákàtí mẹ́jọ ní òòjó, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe kojú wákàtí mẹ́jọ lọ torí wípé tí kò bá pé wákàtí mẹ́jọ tí mo fi ṣiṣẹ́, n ó yọ owó nínú owó tí ó yẹ kí n gbà ní ìparí oṣù, n ó yọ ó sílẹ̀. So fún di èyí, màá ṣe gbé wákàtí mẹ́jọ àti ìṣẹ́jú márùn-ún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So àwọn ìṣẹ́jú márùn-ún tí mo ṣe lẹ́yẹn, ó máa ń wá ní àsìkò mìíràn tó jẹ́ wípé mi ò ní ní àǹfààní láti tètè, láti lè parí wákàtí mẹ́jọ tí ó yẹ kí ń ṣe gangan. Ṣùgbọ́n àwọn èyí tí mo ti ṣe sílẹ̀ yẹn, wọ́n máa wá, ó máa jẹ́ ìdípò fún mi, fún àwọn èyí tí mo ti miss. So nígbà tí wọ́n bá fi ṣe gbogbo a-- tí wọ́n bá fi parí ṣe gbogbo àpèjúwe rẹ̀ ní ìparí oṣù tí wọ́n sì san owó mi pé. So mo fẹ́ràn kí n máa ṣe wákàtí lé iye wákàtí tí ó yẹ kí n ṣe torí, torí náà, torí kí ó bá, kí owó oṣù mi kí ó bá fi lè pé yẹ.

Rárá, èmi ò kí ń ṣe ìtọ́jú àwọn ọjà. Mi ò ní ọjà kankan tí mò ń tà. Bẹ́ẹ̀ dẹ̀ ni, mi ò ní ọjà kankan tí mò ń lọ. Mi ò dúró sí ọjà de bi pe màá ní pé mo fẹ́ ṣe ìtọ́jú ọjà. Mi ò kí ń ṣe ìtọ́jú ọjà. Mi ò kí ń, màá lọ sójà, màá ra nǹkan tí mo bá fẹ́ rà, màá sì kúrò. Ni àdúgbò tí mo wà, àwọn tí ìjọba ti gbà kí wọ́n máa ṣe ìtọ́jú ọjà, wọ́n wà. So, àwọn ni wọ́n máa ń ṣe ìtọ́jú ọjà. Àbí tó jẹ́ pé ẹni tí ó ń ta ọjà gangan, òun ló máa mú ojútó àwọn nǹkan tí ó ń tà lọ́jà, tí yóò fi rí wí pé òun ò kùnà nínú nǹkan tí ó yẹ kí wọ́n ṣe.

Mo máa ń fi irun mi sílẹ̀ kó kún púpọ̀, tó bá ti kún, màá ràn kán rọra gé lórí díẹ̀, tí n bá ti gé lórí díẹ̀, màá dress ẹ, màá ní kí bàbá mi bá mi ṣe kó dúró rẹ. Lẹ́yìn eléyìí, gbogbo ìgbà tó bá fi kún yẹn, mo máa ń fi relaxer mo máa ń fii fọ. Relaxer tí mo máa ń lò, òun tó máa ń jẹ́ kí irun dúdú. Eléyìí máa ń jẹ́ kí irun mi yáyì gidi gan. To je pé ó máa máa wú gbogbo eeyàn. So irun mi máa ń pọ̀ gidi gan. Mo máa ń fi lẹ́lẹ̀ kó kún. Mi kì í di irun, ọkùnrin ni mí, mi kì í di irun. So lẹ́yìn pé kí n fọ́nù, kí n fi relaxer sí i kó kún. Then tí mo bá tún wá dé fìlà sí i, ó máa ń mú mi yáyì gidi gan tí màá fine, tí màá rẹwà. Ti inu tèmi gan o sì dùn láti ríra mi. Eléyìí máa ń fún mi ní ìgboyà láti wọ ibikíbi lọ.

Ó ń béèrè pé ṣé mo ní àwòrán lára. Rárá, mi ò ní àwòrán kankan lára mi. Ara mi wà bí Ọlọ́run ṣe dá mi ni. Ì máa ya àwòrán sí ara, mi ò, mo rí gẹ́gẹ́ bí Ì máa pa nǹkan tí Ọlọ́run dá, Ì máa padà. Mo yá yìí bí mo ṣe wà, ó sì tẹ mi lọ́run bí mo ṣe wà. Èwo ni kí n tun wa máa ya àwòrán sí ara mi? Èyí tí wọ́n ń pè ní tattoo. Eléyìí ò bójú mu. Bẹ́ẹ̀ dẹ́ ni kò bá ọpọlọ mú. Fún, níwọ̀n ba bí emi ṣe bọ yé sí, mi ò kí ń ya àwòrán sára. Ko dà dé bí pé mi ò kí ń pa ara tí mo bá ti wẹ̀ tán. Ìdí ni pé ẹrú máa ń bà mí kí ń má lọ ṣèṣì lo, kí ń má lọ ṣèṣì lo ìpara tó máa ń jẹ́ kí ara bó. So eléyìí ó jẹ́ nǹkan tó tako ìlànà ẹ̀sìn ni. Even ìlànà àṣà mi náà ó tako. Ì máa yí nǹkan padà, ó burú jáì, kò dára rárárá. So torí ìdí èyí, mi ò kí ń gbà, mi ò fara mọ́ kí ń má ya àwòrán kankan sí ara mi. Àti pé ní àwùjọ tí mo wà, Ì máa ya ǹkan sára, ó ń fihàn wípé eeyan jẹ́ ọmọ tó wá, tí ó, tó wá láti ilé tí kì í ṣe ìdílé rere. Ọmọ rere kan kò kí ń ya ohun kankan sí ara. Àwọn tí wọ́n bá ti yá tẹ́lẹ̀, tí wọ́n bá ti yá tẹ́lẹ̀ kó tó dí pé wọ́n di, wọ́n gbọ́ ìgbọ́ye, wọ́n di èèyàn rere, wọ́n máa ń wá bí wọ́n ṣe paré ni. Torí ìdí èyí, kò tún bá ojú mu rára mọ́ kí èmi tí mi ò ní lára tẹ́lẹ̀ kí n tun wáa lọ yá sí. A máa ń fi ojú burúkú wo ẹnikẹ́ni tí ó bá ti ní àwòrán lára ní àwùjọ tí mo wà. So Ì máa ya àwòrán sára kò bá ìlànà àṣà wa mu ní ìlú tí mo wà.

Èmi kò kín rí ìrora kankan nígbàkígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo ní ìgboyà tí ó dá mi lójú. Níwọ̀nba ìgbà tí mo bá ti mọ nǹkan tí mo fẹ́ sọ, tí mo sì ti mọ nǹkan tí gbogbo nǹkan tí mo fẹ́ sọ tó dá lé lórí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn tí ibi tí mo bá wà, àwọn èèyàn tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n bá jẹ́ àgbàlagbà fún ìṣẹ́jú àáyá àbí ìṣẹ́jú àáyá bí ogbọ̀n àbí ìṣẹ́jú kan àkọ́kọ́, mo lè máa rí, o lè rí bákan bákan kí ẹsẹ̀ mi máa gbọ̀n, kí ọwọ́ mi máa gbọ̀n tàbí kí ohùn mi máa gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí ó bá ti yá, tí mo bá ti ń ṣe lọ́ bẹ́yẹn tó bá ti n wọ bí i ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta, eléyìí yóò mú ohùn mi dúró tí máa sì dúró gerege tí kò ní sí wípé bóyá mò ń gbọ̀n àbí bóyá mò ń ṣi ọ̀rọ̀ sọ àbí mò ń fi ká, mò ń fi wí bí mọ́. So ní lọ́pọ̀lọpọ̀ ìgbà, àyà mi ò kín ń já. Ṣùgbọ́n nígbà mí ì náà wà tó jẹ́ pé mi ò ní–àyà mi ò kín já rárá rárá torí ọ̀pọ̀lọpọ̀ ayé ni mò ń ti máa ń dúró níwájú àwọn ènìyàn láti sọ̀rọ̀. Fún bí àpẹẹrẹ, mo máa ń dúró níwájú èyí, mo máa ń dúró níwájú láti kírun, mo ti mọ bí wọ́n ṣe máa ń kírun, mo mọ nǹkan tí wọ́n máa ń wí lórí ìrun, mo dẹ̀ mọ̀ dáadáa ohun tí mo máa ń ṣe ni ó kéré jù ẹ̀máàrún lóòjọ́ ni. So eléyìí ti fún mi ní ìgboyà púpọ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo ti mọ̀ dáadáa, mo sì ti mọ nǹkan tí màá sọ lórí rẹ̀. So tí mo bá dúró níwájú àwọn èèyàn pé mo fẹ́ kírun fún wọn, ó máa ń fún, inú mi máa ń dùn gidi gan tí ara mi sì máa ń balẹ̀ tí màá sì dúró fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ò sì ní sí ìnira kankan. Ṣùgbọ́n nígbà mìíràn wà tí a bá ní àlejò ní àárín wa tí mo sì rí àlejò náà gẹ́gẹ́ bí onímímọ̀ tó dúró rè. Níwọ̀nba àgbà àkọ́kọ́ tí mo bá kọ́kọ́ bẹ̀rẹ̀, ohùn mi ó máa, ó lè gbọ̀n díẹ̀. Ṣùgbọ́n tígbà tí ó bá ti yá tí mo ti ń ka nǹkan tí mò ń kà lọ, ohùn mi ó dúró tí mi ò sì ní ní láti páyà àbí láti ṣe nǹkan kan mọ́ ju nǹkan tí ó bá wà níwájú mi lọ.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni kí n máa wẹ̀ nínú swimming pool. Inú odò tí wọ́n yípo, tí kò jẹ́ odò tí ó wá láti ọ̀dọ̀ Olódùnmarè, odò tí a fọwọ́ dá. Ò n ni mo ti máa ń wẹ̀ torí mo bẹ̀rù odò gidi gan. So torí ìdí èyí, mo máa ń fẹ́ kí n máa wẹ̀ nínú àwọn odò àtọwọ́dá tí a ń pè ní swimming pool. Mo fẹ́ràn ìwẹ̀ gidi gan, kí n máa wẹ̀ nínú odò. Mo fẹ́ràn rẹ̀ gan. Ó n náà sì ni eré ìdárayá kan tí mo mọ̀, tí mo máa ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, eré ìdárayá tí wọ́n fẹ́ràn, ó n ni kí wọ́n máa gbá bọ́ọ̀lù, kí wọ́n máa wo eré ìtàgé, kí wọ́n máa jó, kí wọ́n máa kọrin, kí wọ́n máa lùlù. Ṣùgbọ́n rárá o, eléyìí ò sí fún èmi. Ti tèmi ni kí èmi ti kan ludò kí n sì máa wẹ̀ lọ.

Èdè tó wù mí kí n kọ́ báyìí òun ni èdè Lárúbáwá. Mo fẹ́ràn èdè náà púpọ̀. Mo ní ìfẹ́ sí i. Mo ti bẹ̀rẹ̀ sí ní máa kọ́ èdè Lárúbáwá, mo ti ń gbọ́ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú àsìkò, ó fẹ́ tó náà tí màá bẹ̀rẹ̀ sí ní máa sọ gẹ́ẹrẹge. Mo fẹ́ràn èdè Lárúbáwá gidi gan, torí ó jẹ́ èdè tí wọ́n fi kọ Al-Qur'an, ó sì tún jẹ́ èdè tí wọ́n fi kọ Hadís.

Bẹ́ẹ̀ni, inú máa ń bí mi ní àwọn ìgbà mìíràn tí mo bá wà nínú ọkọ̀. Bóyá èmi ni mò ń wa mọtò náà ni tàbí ó jẹ́ pé ẹlòmíràn ló ń wa mọ́tò náà, inú máa ń bí mi gẹ́gẹ́ bí ọmọ èdè ènìyàn tí mo jẹ́. Ó wá dá lé lórí nǹkan tí mo bá rí àbí nǹkan tí mo bá gbọ́ tí mo lè mọ́ inú bí mi sí, ló lè mọ́ inú bí mi, nǹkan tó lè mọ́ inú bí mi nìyẹn. Tí mo bá rí ẹni tó, bó bá jẹ́ pé èmi mò ń wa mọ́tò kí n bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn. Tí ó bá jẹ́ pé èmi ni mò ń wa mọ́tò tí mo sì dúró síbi tó yẹ kí n dúró sí, ṣùgbọ́n tí ẹlòmíràn tó náà ń wa mọ́tò lọ tó wá bá mi lọ́nà tí ò bá làákàyè àbí lọ́nà tí kò bá òfin mu. Eléyìí yóò jẹ́ ìbànújẹ́ fún mi tí yóò sì mú mi, tí yóò sì mu inú bí mi. Ṣùgbọ́n kò wá túmọ̀ sí wípé màá fi ìbínú mi hàn àbí bóyá màá ṣe nǹkan tí kò yẹ kí ń ṣe. Rárá o, màá se sùúrù lórí nǹkan tí ó bá mi yẹn ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlòmí ló ń wa, ẹlòmíràn ló ń wa mọ́tò, ibi bíbáyi ni okan tí mo gbọ́ àbí nǹkan tí mo rí bóyá tó bá, bó ṣe ń wa mọ́tò, bóyá kò bá ìlànà mu àbí kò bá òfin mu. Màá pè sí àkíyèsí ní ìgbà àkọ́kọ́, màá pè ní àkíyèsí ní ìgbà ìgbà elekejì. Tí ó bá tún wá ṣe bẹ́ẹ̀, màá jẹ́ kó mọ̀ pé rárá, ìwà ẹranko ló ń wù torí ẹran lè mímọ̀ àti ẹ́yà máa ń bá sọ̀rọ̀ tí òní gbọ́ lákọ̀kọ̀ lẹ́lẹ̀ kejì, ẹran ni. So tó bá jẹ́ pé ènìyàn ni, ó yẹ kó ti gbọ́ ìyẹn. So, ṣùgbọ́n kò sí bí mo ṣe lè bínú tó, mi ò ní jẹ́ kí ìbínú mi kó wá fa ìdíwọ́ àbí kó fa ìpalára fún ẹni kankan. Ó wà nínú ẹ̀sìn mi wípé kí a má máa bínú. So nígbà náà tí, nígbà, torí náà tí màá ti rí ìbínú, màá gbe mọ́ra, màá ṣe bí bà pé mi ò gbọ́ nǹkan kan àbí kí n ṣe bí bà pé mi ò rí nkankan tó ń ṣẹlẹ̀ títí tí yóò fi di, tí a fi gbàgbé nǹkan tí ó ṣẹlẹ̀.

Mo máa ń ṣe ìdúnàádúrà mi dáadáa, mo sì máa ń fi ara balẹ̀. Àkọ́kọ́ ná, ní ìsìn ti gbogbo ayé ti lu kára yìí, màá kọ́kọ́ ti wá bí màá ṣe mọ iye tí wọ́n ń ta kínní ná, nǹkan tí mo fẹ́ lọ rà. So tí mo bá ti mọ iye tí wọ́n ń tà, eléyìí yóò fún mi láǹfààní láti ṣe ìdúnàádúrà mi dáradára. Màá gbé iye tí iye kí ẹniyẹn bá tà, tó bá fẹ́ lóhùn fẹ́ tà, màá wá wò ókè sí iye tí mo ti rí, sí èyí tí mo ti rí ní online. Tí iye tó pé tí iye tí mo rí ní online tí ó bá pọ̀ jù, màá gé wálẹ̀ sí ju iye tí mo rí lọ online lọ. So láti bẹ̀ láti wá máa gbé wá sókè díẹ̀díẹ̀. Tó bá ti ṣe kò ń gẹ iye tí mo rí lọ online yẹn, màá rà. Ṣùgbọ́n tí ó bá ju iye tí mo rí lọ online lọ, mi ò ní rà, màá lọ sí ibùsọ̀ mi. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ igbà tí mi ò bá mọ iye tí wọ́n ń ta nǹkan tí mo fẹ́ lọ rà, tàbí tó jẹ́ pé nǹkan tí mo fẹ́ lọ rà kò sí, mi ò rí ní online. Iye tí ẹni yẹn bá wá pè, màá wá pín sí méjì, màá pín sí méjì, màá tún wá bù díẹ̀ kúrò níbẹ̀. So láti bẹ̀ láti wá máa gbé lọ díẹ̀díẹ̀. Fún àpẹẹrẹ, mo lọ sí ọjà lọ́sàn-án yìí, mo lọ ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Bí mo ṣe rí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà náà, ó wù mí, mo sì mu. Mo fi ẹni tó ń tà, mo ní pé èló ni wọ́n ó ta eléyìí fún mi? Wọ́n ní kí n mu ní ẹgbẹ̀rún méjì. Mo ní, "Rárá, mi ò ní san ẹgbẹ̀rún méjì pé màá san àpò mẹ́rin that is eight hundred." Ó ní, "Rárá" pé ẹgbẹ̀rún kàn ni jálẹ̀. Mo ní kó jẹ́ kí n san ẹg-àpò mẹ́rin àbọ̀, nine hundred. Ó ní, "Rárá" pé one thousand ló ń tà jálẹ̀. So ní àsẹ̀lọ̀ àsẹ̀yìn bọ̀, mo padà ra ọjà náà ni one thousand.

Bẹ́ẹ̀ ni, mo ní káàdì iṣẹ́ tí mò ń ṣe. Káàdì yìí wón ti fún mi láti bí ọdún mẹ́rin sẹ́yìn. Òun náà sì ni mò ń máa ń lò ní gbogbo ìgbà tí mo bá ti ń lọ sí ibi iṣẹ́ gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ wa níbi iṣẹ́ wa. Káàdì yìí ó wúlò púpọ̀ tí gbogbo ìgbà tó jẹ́ pé tá bá ti fẹ́ wọṣẹ́, òun ni a kọ̀ọ̀kan fi hàn, tí a sì fi, tí ó fi sọ fún wọn wípé tọ̀, lágbájà, ọmọ lágbájá. Ó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ wa. Eléyìí ó bùkátá kí a máa fi kọ́ ọrùn. Wọ́n ti bá wa so okùn mọ̀ ní okùn tí wọ́n ti tẹ orúkọ ibi iṣẹ́ wa sí. Okùn yìí làá fi kọ́ ọrùn tí á fi àdikádi sí ara rẹ̀ títí káàdì ìdánimọ̀ tí á fi sí ara rẹ̀, títí tí á fi parí iṣẹ́ ní ọjọ́ náà. Yàtọ̀ sí éleyìí tí ń bá lọ sí ilé ìwòsàn náà, mo ní káàdì ìdánimọ̀ tí mò máa ń lò ní ibẹ̀ náà. Eléyìí ni wọ́n fi mọ̀, tí wọ́n fi wo nọ́mbà orí káàdì mi, tí ó fi so irú ẹni tí mo jẹ́ àti ìpele ìwòsàn mi ní ilé ìwòsàn wọn náà. So àwọn ibi tí mo ti máa ń lo káàdì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni yìí.

Ọ̀nà pọ̀ bí mo ṣe máa ń tọrọ àforíjì. Alákọ̀ọ́kọ́ àforíjì lọ́dọ̀ àwọn ènìyàn tí a jọ ń gbé ayé. Ẹlẹ́ẹ̀kejì àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó dá ayé àti èyí tó dá ọ̀run. Jẹ́ kí n kọ́kọ́ mú láti ọ̀dọ̀ àwọn tí a jọ ń gbé ilé ayé. Tí mo bá ṣẹ̀ ènìyàn, màá mọ̀, màá kábàmọ̀ lọ́kàn ara mi pé "à, ohun tí mo ṣe fún lágbájá yìí, ó kú díẹ̀ ká à tó." Màá kó àbámọ̀ lọ́kàn ara mi, màá sì kó ríra nǹkan tí mo ṣe. Màá lọ bá ẹni náà pé kó jọ́, kó fi orí jì mí, kó má ṣe bínú sí mi. Màá bẹ̀bẹ̀, màá sì sọ nǹkan tí mo ṣe fún un. Nígbà tí mo bá ti sọ nǹkan tí mo ṣe fún un, màá sọ ìdí tí mo fi ṣe nǹkan náà bẹ́ẹ̀. Màá sọ èróǹgbà ọkàn mi, màá sì sọ nǹkan tí mo rò pé yóò jáde láti bẹ́ẹ̀. Màá ní kó jọ́, kó má ṣe bínú sí mi. Màá fi pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà ni màá fi ṣe eléyìí fún un.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa ya àwòrán ṣùgbọ́n àwòrán nǹkan tí kò ní ẹ̀mí ni mo fẹ́ràn kí n máa ya. Bí i kí n máa ya omi òkun, kí n máa ya igbó tó dí tó sì rẹwà, kí n máa ya àwọn òdòdó, Kí n máa yà igi tó fẹ́, tó sọ̀lù rawọn, kí n máa yà ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìírìírí tó wà nínú àgbáyé. Mo fẹ́ràn rẹ̀ kí n máa ya gbogbo àwọn nǹkan báyìí tàbí kí n máa ya àwọn ọjà tí mo bá rí tí mo nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n kí n máa ya àwòrán ènìyàn tàbí àwọn nǹkan abẹ̀mí bíi ajá, ẹran, màlúù, adìẹ mi ò nífẹ̀ẹ́ láti máa ya gbogbo àwọn nǹkan báyìí nítorí pé kò bá ìlànà ẹ̀sìn tí mò ń ṣe, kò bá a lọ rárá. Ànọ́bí kọ̀ fún wa láti máa ya àwòrán àwọn nǹkan tí Ọlọ́run dá. Nítorí náà, a le sọ pé mo nífẹ̀ẹ́ kí n máa ya àwòrán nítorí pé, nítorí pé àwòrán nǹkan tí kò lẹ́mí ni mo máa, mo máa yà dáadáa. Ṣùgbọ́n nígbà kejì, mi ò nífẹ̀ẹ́ kí n máa ya àwòrán nǹkan tí ó bá ní ẹ̀mí.

Ọkọ̀ akẹ́rù, ìgbà tí mo gbẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni ọdún twenty- ẹgbẹ̀rún méjì ó lé mẹ́jọ. Ìgbà náà a máa ń gun lọ sí oko wa láti lọ fi kó ẹrù. Ẹrù bí ẹgẹ, kòkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti igi. So lẹ́yìn, lẹ́yìn ìgbà yẹn, ìgbà yẹn náà ni mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Mi ò fẹ́ràn kí ń máa gun, aya, pàápàá jùlọ èyí tó bá ní Pọnpọ́n lẹ́yìn, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Mi ò kí gun ọkọ̀ ajẹ́ru.

Ìgbà tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ ni ìgbà tí iṣẹ́ náà bá wọ̀ mí lọ́rùn. Eléyìí mo ṣí ní ọ̀sẹ̀ tó kọjá ní ìyẹn 2026 nínú ọdún tuntun taa sesẹ̀ wá yìí. Mo ṣì ṣe é nígbà náà.

Mo mọ bí a ti ń se ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bí ìrẹsì, à- ẹ̀wà, ìrẹsì àti ẹ̀wà, pelu ata, concussion. Mo ṣẹ̀ mọ bí a ti máa ń ṣe moi moi, mo mọ bí a ti máa ń tẹ ẹ̀bà, mo mọ bí a ti máa ń ro àmàlà. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù kí n máa ṣe, òun ni kí n máa ṣe moi moi. Mo fẹ́ràn moi moi púpọ̀ gidi gan. Tí mo bá ti bó ẹ̀wà, tí mo, mo máa rí pé mo bó dáadáa tí kò ní sí epo ẹyọ kan báyìí níbẹ̀. Lẹ́yìn tí mo bá ti bó ẹ̀wà tán, màá fi oríṣìíríṣìí ata sí, pa pa ju lọ, rodo àti sọ̀m̀bọ̀ kó lè ba ata àti pé ó lè ba pọ́n dáadáa. Màá wá fi à-- màá lọ lọ báyẹn. Ẹ̀wà, rodo àti sọ̀m̀bọ̀ ni màá lọ. Tí mo bá ti lọ tán, màá wá fi òróró, màá fi àlùbọ́sà, màá fi maggi, màá fi iyọ̀, màá fi ṣe é. Tí mo bá ti fi lé ṣe tán, màá ti bọ ẹja àbí ẹyin sílẹ̀. So tí mo bá ti bọ tán, tí mo bá ti po gbogbo ẹ̀pà pọ̀, màá wá dàá sínú láílọonù tàbí inú agolo. Màá ke ẹja náà bọ̀ tàbí ẹyin, màá kíi bọ́ nínú, màá so pá, màá sì gbẹ sí orí omi gbóná fún bí i wákàtí ọgbọ̀n, ọgbọ̀n wákàt-- ọgbọ̀n ìṣẹ́jú. Sorry, ọgbọ̀n ìṣẹ́jú. Tí mo bá ti fi síbẹ̀ tán, mo bá sọ̀ró ìṣẹ́jú mẹ́ta ìjinnà, màá sì ko jade, màá bẹ̀re sì nibó o jẹ.

Ìgbà tí mo gbẹ̀yìn lọ sí ọjà ni òní, mo ti lọ sí ọjà ní òní ní ọ̀sán òní tí mo lọ ra ata, àlùbọ́sà, irú àti rodo àti tomato. Mo ra plantain, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí mo fẹ́ fi dín dòdò. Mo dẹ̀ ra ẹja tí màá fi ṣe ọbẹ̀. Àwọn nǹkan tí mo rà lọ́jà nìyẹn.

Mo máa ń kojú ìdènà ọkọ̀, látara pé kí ń sá fún ọkọ̀ náà. Tí ọkọ̀ bá tí ń bọ̀, màá yàgò fún ọkọ̀ ni. Torí mi ò lérò pé kí ọkọ̀ kó yà lo kúrò lójú ọ̀nà fún mi. Èmi ni màá yà tí màá ṣe bí ẹni tó ní ọpọlọ, tí màá yàgò kúrò ní ọ̀nà fún ọkọ̀.

Mo máa ń fọ ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ojúmọ́. Alákọ́kọ́ tí mo bá ṣe kọ́kọ́ jí gbára láàárọ̀ kùtùkùtù, màá fọ ọwọ́ mi ní ẹ̀ẹ̀mẹta iyẹn láti fi ṣe taajúùdù. Tí mo bá ṣe taajúùdù tán, màá sùn díẹ̀, màá tún dìde, màá fọ ọwọ́ mi láti kí ìrun nípa píp- nípa pípés- nípa ṣíṣe àlùwàlá. Ó di ẹ̀ẹ̀mejì. Ẹlẹ́ẹ̀kẹta, màá fọ ọwọ́ mi nígbà tí mo bá fẹ́-- tí mo bá tọ́jú àwọn adìẹ mi tán, màá fọ ọwọ́ lẹ́yìn ìgbà yẹn. Ó di ẹlẹ́ẹ̀kẹrin. Ẹlẹ́-- lòó di ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹrin, màá fọ ọwọ́ nígbà tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa dáná. Ẹlẹ́ẹ̀káàrún, màá fọ ọwọ́ lẹ́yìn ìgbà tí mo bá dáná tán tí mo bá ṣé bẹ̀rẹ̀ sí máa jẹun. Ó di ẹlẹ́ẹ̀kẹ́e--f--àrún bẹ́yẹn. Ẹlẹ́ẹ̀kẹfà, màá fọ ọwọ́ lọ́sàn-án tí mo bá tún fẹ́ kí ìrun. Màá tún fọ ọwọ́ ní ìrọ̀lẹ́ tí mo bá fẹ́ kí ìrun aago mẹ́rin. Màá fọ ọwọ́ ní aago méje tí mo bá fẹ́ kí ìrun Magrib bẹ́ẹ̀ sì ni màá fọ ọwọ́ ní alẹ́ tí mo bá fẹ́ kí ìrun ìṣá. Ó jẹ́ ẹ̀ẹ̀mẹ́ṣàn tó kéré jù tí mo máa ń fọ ọwọ́ ní òòjọ́. Ìgbà mìíràn tí mo bá wọ ilé ìgbànsẹ̀, màá fọ ọwọ́ mi. Tí mo bá tọ̀, màá fọ abẹ́ mi, màá sì tún fọ ọwọ́ mi lẹ́yìn ìgbà náà. So ó kéré jù, mo máa ń fọ ọwọ́ ní ìgbà mẹ́wàá sí mẹ́tàlá lóòjọ́.

Mo fẹ́ran àwọ̀ eléwé. Àwọ̀ green ò n ní mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn rẹ̀ tó bẹ́ gẹ́ débi pé gbogbo nǹkan tí mo ní ni ó fẹ́ ní àwọ̀ eléwé. Màá dẹ̀ ri pé ó kéré jù. Mo ní àwọ̀ eléwé, ó jẹ́ kékeré nínú nǹkan tí mo ní. Àwọ̀ eléwé rẹwà ó sì dùn ún wò, ó buru, ó yááyì, ó dẹ̀ tún máa ń bùkún ènìyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Rárá mi ò kí ń lò ó, mo lè sọ̀rọ̀, mo dè ń gbọ́rọ̀ dáadáa. Mi ò kí ń lo ẹ̀rọ kankan. Àyàfi tí mo bá wà ní ibi tí àwọn èèyàn ti pọ̀, tí àwọn kan pọ̀ débi pé kò ki n ṣe gbogbo wọn ni wọ́n lè gbọ́ mi ní ẹ̀ẹ̀kan ṣoṣo. So ìgbà náà ni màá tó ní lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kó àwọn fáìlì mi, mo máa ń pa wọ́n mọ́ ní gbogbo ìgbà tí mo bá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán tí mo ti lo èyí tí mo fẹ́ lò níbẹ̀. Àwọn ìyókù máa ni láti pa wọ́n mọ́ fún ànfàní lílò ní ọjọ́ mi àti láti ṣe ìdáàbòbò fún wọn, fún nípa sísọ̀nà tàbí nípa jíjí gbé tàbí nípa fífaya tàbí nípa gbígbó. So màá fi wọ́n pamọ́ kí nǹkan, àwọn nǹkan ìjàmbá tí mo kà sókè yìí kó má ba à fi le ṣẹlẹ̀ sí wọn.

Ah! Rárá, mi ò fẹ́ràn kí n máa kọ orin. Mo k'órira rẹ̀ gidigan. Ó máa ń ni mí lára ní gbogbo ìgbà tí mo bá ń gbọ́ orin. Mi ò fẹ́ràn kí n máa kọ orin rárá, rárá, rárá, rárá, rárá, rárá. Mi ò dè fẹ́ràn kí n máa gbọ́ orin. Kí n máa gbọ́ o-- ìyẹn mo tiẹ̀ koríra jù nítorí pé tí mo bá ti gbọ́ orin, ní àkókò tí mò ń gbọ́, mo le, ó le dùn mọ́ mi nínú àbí kí inú mi máa dùn, àbí kí n feel excited nígbà yẹn. Ṣùgbọ́n tó bá di pé mi ò gbọ́ mọ́ tí orin náà ti lọ, inú mi máa bàjẹ́, inú mi máa padà, mo máa wà excited, mo máa wà, mo máa wà anxiety, anxiety máa set in, depression máa set in. So, so torí ìyẹn, mi ò like ẹ kí n máa gbọ́ orin rárá, rárá. Mi ò dè fi ara mọ́. Mi ò dẹ̀ kí ń gbà kí ẹ̀yin gbọ́ ní ẹ̀gbẹ́ mi. Mo k'órira rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àwọn àfojúsùn mi ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tí mo má ń jẹ́ kí àwọn àfojúsùn mi kò wá ní ìbámu pelu ìṣe sì mi, àti ìgbà lérò mi, àti àwọn bukata, àwọn anfaani àwọn ǹkan ìní mi so ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni màá ti ya àwọn àfojúsùn mi ní òwúrọ̀ kùtùkùtù. So ní ọjọ́ náà, màá ríi wí pé mò ń tẹ̀lé àwọn àfojúsùn náà ní, ní tísẹ̀ńtẹ̀lé tí tí tí máa fi rí pé mo gbé gbogbo rẹ̀ ṣe ní ọjọ́ náà. Àwọn àfojúsùn mi tí mo máa ń bá pàdé ó pọ̀ tó bẹ́ẹ̀ jẹ́. Ṣùgbọ́n ní ìgbà mìíràn, àwọn àfojúsùn mi, mi ò kí ń sábà mú wọn. Fún àpẹẹrẹ àwọn àfojúsùn ti ọjọ́ pípẹ́ bí mo fẹ́ dẹgbà, mo fẹ́ dàwó ní ọjọ́ iwájú. Ìgbà mí wà àbí tí mo ti draw, tí mo ti ya àwòrán kàlẹ̀ pé nígbà báyìí, lásìkò báyìí, bóyá ní ọdún mẹ́ta sí ìsín àbọ́ ọdún méjì sí ìsín, mo fẹ́ ti ní ǹkan báyìí, mo fẹ́ ti ní ǹkan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń sábà rí wú àwọn àfojúsùn bẹ́yẹn mú. Ṣùgbọ́n ní àwọn àfojúsùn kéékèèké, mo máa ń mú wọn. Ìgbà mi na si wa, àwọn àfojúsùn ńlá na, ọwọ́ mi má ń tẹ wọn.

Mo máa ń pàrọ̀ ọkàn mi ní ìbámu pẹ̀lú nǹkan tí ó bá wà ní àsìkò àti ìgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tí mo sì ní láti yí ìpinnu mi àbí pàrọ̀ ọkàn mi, ǹkan tí mo ti ní lọ́kàn tẹ́lẹ̀, màá ṣe àyípadà pẹ̀lú láti inú ọkàn mi, láti inú ẹ̀mí mi. Bẹ́ẹ̀ ni, màá le yí padà pẹ̀lú ọwọ́ mi àti ǹkan tí mo bá ní ní ìkápa.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, NIN nọ́mbà mi mo ní. Mo gbà á ní, mo ti, nígbà tí ó kọ́kọ́ dé sí orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti fi orúkọ mi sílẹ̀ láti gbà á. Mo gbà á ní ìgbà tí mo wà ní ilé ìwé gíga, 200 level ni mo ti gbà á, nígbà náà ni mo ti fi orúkọ mi sílẹ̀. Ṣùgbọ́n kò jáde títí tí ó fi di ọdún 2018. Ọdún 2018 mo wá gba nọ́mbà náà tí mo sì ti bẹ̀rẹ̀ sí ní lò láti ìgbà náà lọ.

Ọ́fíìsì mi, o wà ní ṣíṣí lẹ̀ ní gbogbo ìgbà torí customer service ni mo ń ṣe. Ó wà ní ṣíṣí làárọ̀, ó wà ní ṣíṣí lọ́sàn-án, ó wà ní ṣíṣí lálẹ́. Gbogbo ìgbà ni shift la máa ń run Àwọn tí ó ṣe àárọ̀, àwọn tí ó ṣe ọ̀sán, àwọn tí ó ṣe ìrọ̀lẹ́, àwọn tí ó ṣe alẹ́, àwọn tí ó ṣiṣẹ́ òru àti àwọn tí ó ṣiṣẹ́ ìdajì. Àwọn tí wọ́n ó ṣiṣẹ́ èèmejì lóòjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So gbogbo ìgbà ni ọ́fíìsì mi máa ń ṣíṣí tí kò sí nísinsinyí títí nígbà kan kan.

Mo fẹ́ràn kí n máa wọ jàlámíà ṣùgbọ́n mi ò ní, ṣùgbọ́n mi ò ní jàlámíà. Ṣùgbọ́n ní kéré tí mo bá ti rí owó, màá ra ọ̀pọ̀lọpọ̀ jàlámíà tí ẹ̀mí náà ò sì máa wọ jàlámíà. Ṣùgbọ́n ní báyìí, aṣọ ṣẹ́ẹ̀tì ni mò máa ń wọ. Ṣùgbọ́n mi ò fi gbogbo ara gbá títì rẹ̀

Mo mọ bí wọ́n ti máa ń ya àwòrán gidi gan. Mo kọ́, mo sì máa ń yà. Mo máa ń ya àwọn àwòrán nǹkan àtọwọ́dá, nǹkan tí ò lẹ́mi, mo máa ń ya àwọn àwòrán náà ni tí mo sì máa ń yà dáadáa.

Ní kété tí mo bá ti gba àwon owó isẹ́ mi tí mo ṣé ní oṣù, màá pin sí oríṣìíríṣìí ọ̀nà bí mẹ́rin sí márùn-ún. Alákọ̀ọ́kọ́ tó jẹ mí lógun jù ọ̀ ní èyí tí máa fún momo mi. Élékéjì tótún jẹ́ mí lógun jù ọ̀ ní èyí tí máa fi san owó ilé kéwú mi. Lẹ́yin eléyìí máa mú owó tí màá fi ra oúnjẹ àti àwọn èyí tí máa fún àwọn àbúrò mi.

Mo máa ń gbúrò àwọn oníbàárà mi ní ìlànà méjì àbí mẹ́ta. Onà mẹ́ta ni mo máa ń fi ń gbúrò àwọn oníbàárà mi. Alákọ̀ọ́kọ́ ṣíṣe abẹ̀wò wọn. Màá wá wọn lọ síbi tí mo bá mọ pé wọ́n ń gbé. Màá wá wọn lọ síbẹ̀, màá sì lọ kí wọn. Elẹ́ẹ̀kejì ṣe send message sí wọn. Bóyá o ti pẹ́ díẹ̀ tí mo ti gbúrò wọ́n, màá send message sí wọn láti fi bo bẹ̀ wọn wò. Elẹ́ẹ̀kẹta, màá pè wọ́n. Bóyá tí mo bá send message sí wọn tí wọ́n ò bá reply, tí mio gbọ́ ǹkankan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò, màá pè wọ́n lórí fóònù láti fi gbọ́ àlàáfíà wọn. Ìgbà mí wà lórí WhatsApp, o make e easy fún mi jù láti máa gburò àwọn oníbàárà mi.

Mo máa ń gbòòrò àwọn oníbàárà mi nípasẹ̀ pípé wọ́n lórí fóònù, ṣí sẹ́ẹ̀ndì méséèjì sí wọ́n tàbí ṣí sẹ́ẹ̀ndì SMS sí wọ́n lórí Whatsapp tàbí.

Rárá, mi ò ṣe ọdẹ rí. Mi ò jáde lọ láti gbé ibon àbí láti kó ọ̀rẹ́ àbí láti mú ajá lẹ́yìn lọ ṣe ọdẹ. Elééyìí kò sí nínú àṣà àti ìṣe ìdílé tí mo ti jáàde. Torí náà, mi ò ṣe ọdẹ rí.

Rárá, mi ò lu etí rí. Ọkùnrin ni mí, so àṣà obìnrin ni kí wọ́n máa lu etí. Ṣùgbọ́n fún ọkùnrin tí ó bá lu etí, ó máa ń fún ìyàn ní àpẹẹrẹ wípé àwọn ilé tí ya ọmọ àṣá níbi tí mò ń gbé ní àdúgbò tí mo wà. So torí náà kò fún mi ní àǹfààní láti lu etí.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró de ǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, o ní pé mo máa ń tẹ fóònù mi. Tí kò bá sí fóònù mi lọ́wọ́ mi, màá dáá jokó má dẹ máa ronú bí màá ṣe, n tí màá sọ nípa ǹkan tí èmi àti ẹniyẹn náà fẹ́ ṣe. Àbí kí máa sọ kí máa ro àwọn ǹkan tí mo fẹ́ ṣe lẹ́yìn ìgbà tí a bá ti parí ǹkan tan.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, òun ni yàrá tí ibùsùn mí wà, inúù ibẹ̀ ni mo ti máa ń lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ mi. Bẹ́ẹ̀dì mi tóbi púpọ̀, inú rẹ̀ náà sì ni mo fẹ́ gbé chair sí, asin tébù tí màá ti máa ka àwọn ìwé mi. So inú yàrá inú, yàrá méjì ni a mọ ní, mo ní sitting room, mo dẹ̀ tún ní bedroom. So ọ̀pọ̀lọpọ̀ àsìkò mi inú bedroom mi mo ti máa ń lo, ó náà sì ni mo fẹ́ràn jù.

Mi ò wọ inú ọkọ̀ òfurufú rí, mi ò jókòó nínú ọkọ̀ òfurufú rí, mi ò mọ bí ijoko nínú ọkọ òfurufú ṣe máa rí, só torí dí èyí, mi ò lè fi gbogbo ara dàhun áwọn ìbéèrè yìí. Ìbéèrè náà kà mí láyà púpọ̀, mi ò lè fi gbogbo ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn adehùn dáadáa. Nígbà tí mo bá ti fi wọ́n sílẹ̀, tí mo bá ti promise ẹ̀ni tí mo fẹ́ bá ṣe nǹkan, mo ní láti pé adehùn tí mo bá wọ́n ṣe ní àsìkò tí mo bá wọ́n ṣe. Ó dẹ̀ máa wà lọ́kàn mi tó máa mùmú láyà mi gidi gan.